Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí n má lọ tùlàrí, kí n máa fín tùlàrí sí ara, nítorí pé gbogbo ìgbà tí mo bá ti lo tùlàrí, ó máa ń mú ara mi, ara mi máa ń fún, ó máa ń, oorùn gidi máa ń jàde láti ara mi. Mo si tí n bá ti wẹ̀ tán, mo máa ń lo tùlàrí dáadáa torí kí, torí kí n ba à lè fín mó rùn dáadáa.